Ẹ, sọ fún wa nípa ẹ̀rọ tí ń fa omi. Hmm, ẹ̀rọ tí ń fa omí. Ó jẹ́ ẹ̀rọ tí ó máa ń fa omi wọlé láti inú kànga. A máa ṣe mọ́ kànga tí a dẹ̀ máa connect rẹ̀ mọ́ ẹ, ẹ̀rọ amú iná wa. Eh, ẹ̀rọ tí ó ń fa omi ó máa ń mú kí omi pípon àti omi fífà, ó máa ń mú kí ó rọrùn fún ènìyàn láti fi fà mi, nítorí tí wọ́n bá ti connect ẹ̀ mọ́ kànga tán, a máa wá tan iná sí, tí a bá ti tan iná ẹlẹtíríkì tí a bá ti tan sí, ó máa máa fa omi láti inú kànga. Ó máa fa lọ sí ibi tí a bá fẹ́ jẹ́ kí omi ẹ̀ wọ̀, gbogbo ibi tí a bá fẹ́ kí omi wọ̀ nínú ilé, ibẹ̀ ni ó máa fa, ni ẹ̀rọ yẹn máa fa omi lọ. Eh, a jẹ́ kó rọrùn fún àwọn ènìyàn láti fi pọn omi. Ẹni tí ó ń tọ́jú rẹ̀ náà ni, gbogbo àwọn tí ó ń lò náà ni ó ní láti máa tọ́jú rẹ̀. Gbogbo àwọn tí ó ń lò náà ni wọn ní láti máa tọ́jú rẹ̀, torí tí wọ́n bá tọ́jú rẹ̀ dáadáa, ó máa tètè bàjẹ́. Tó bá dẹ́ tí tètè bàjẹ́, owó àti fífi tún ṣe ó máa, ó máa, ó máa pọ̀. Ìgbà tí à ń tan, òun náà ni ìgbà tí a bá rí pé omi ti tán nínú ibi tí à ń pọn omi ẹ sí. Ti a bá rí pé omi ti tán nínú ibẹ̀, ìgbà yẹn ni a máa tan ẹ̀rọ tí ó ń fa omi. Ìgbà yẹn là máa tan. Tí a bá ti tan, tí iná bá sì wà náà là tó lè tan. Tí a bá ti tan, ìgbà yẹn ni omi tó máa máa fa lọ sí gbogbo ibi tí a bá fẹ́ fàá sí, tí omi ó fi wà ní inú ilé fún lílò ẹni tí ó bá fẹ́ lò.

Ẹ sọ fún wa bí àárọ̀ rẹ ṣe máa ń bẹ̀rẹ̀. Ẹ̀, bí àárọ̀ mi ṣe máa ń bẹ̀rẹ̀, òun náà ni pé tí máa ti sun ní àṣálẹ́. Èyí kò di a-a òru tí màá fẹ́ jí láti ṣe àwọn kan. Àmọ́ tó bá di àárọ̀ kùtùkùtù tí ilẹ̀ bá ti mọ́, ẹ̀, tí àkùkọ̀ bá ti kọ́ ní ilẹ̀, ilẹ̀ Yorùbá tí àkùkọ̀ bá ti kọ́, ẹh ẹh, ìgbà yẹn ni àárọ̀ ṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ tí a máa jí. So òun tí mo máa ń kọ́kọ́ ṣe tí mo bá ti jí ni, màá kọ́kọ́ gbàdúrà. Tí màá gbàdúrà, màá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó mú mi sun, tó dẹ̀ mú wa jí ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin ìgbà yẹn àwọn àdúrà yẹn maa n gbà mi ni àwọn iseju díẹ̀ tí mo bati wa ṣetán, maa waa tun inú ilé ṣé, maa gbale, maa fo abo. Tó bá ti jẹ́ pé mo lọ sí ibi iṣẹ́, màá rí pé mo ṣe àwọn ìwọnba kan tí mo bá lè ṣe ní kíákíá kí má bà á pẹ́ láti dé sí ibi iṣẹ́. Tó, tí mo bá ti ṣe inú àwọn ìyẹn tan tí mo tún gbogbo inú ilé ṣe tán, màá rí pé mo wá oúnjẹ tí màá jẹ. Tí màá ti wá oúnjẹ tí màá jẹ tán tó bá ti jiná, oúnjẹ tí kò ní pẹ́ tí màá ti wá tán, màá lọ fọ sí, màá lọ sí yàrá ìbalùwẹ̀, màá lọ fọ ẹnu mi. Tí mo bá ti fọ ẹnu mi tán, níran ni màá wá lọ wẹ̀ ní ìbalùwẹ̀. Torí ó ṣe kókó kí èèyàn bá ti jí kó gbàdúrà, kó fọnu kí ó dẹ̀ wẹ̀. Tí mo bá ti wá wẹ̀ tán, màá jẹun. Tí màá ti jẹun tán, màá wá tẹ̀síwájú láti máa lọ sí ibi iṣẹ́. Tó bá jẹ́ pé mi ò lọ sí ibi iṣẹ́, màá wà nílé tí màá máa ṣe àwọn mi. So ìgbà tí ó máa ń gbà mí náà ni ìṣẹ́jú láàárín ọgbọ̀n ìṣẹ́jú. Màá ti ṣe gbogbo ẹ̀ tí mo ní láti ṣe ní kíákíá láti tètè múra. Tí mo bá ti múra tán, ẹh ẹh, màá máa lọ sí ibi tí mò ń lọ. Àwọn tí ó máa ń wà nílé pẹ̀lú mi náà ni àwọn tí a jọ ń gbé lé. Bóyá àwọn bí i àwọn ọ̀rẹ́ mi àti àbúrò mi, àwọn yẹn ni wọ́n máa wá ní ilé pẹ̀lú mi. Bí àárọ̀ mi, bí ó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Àárọ̀ mi ó máa ń bẹ̀rẹ̀ dáadáa. Màá dé ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ kí n ṣe kó tó di pé màá tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ ọjọ́.

Ní èrò titẹ mi, kí ni àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀ ọ, lọ́dọ̀ wa? Ẹ̀, ní èrò titẹ mi tí àwọn ọmọdé ń ní láti kọ́ lọ́dọ̀ wa náà ni, àpẹẹrẹ rere. Hmm àpẹẹrẹ rere ni o ye ki àwọn ọmọdé ko ni odo wa torí àpẹẹrẹ rere, ó da kí ọmọdé kí ó fi àpẹẹrẹ rere hàn. Irú àwọn àpẹẹrẹ rere tí ó yẹ kí ọmọdé kó ní ọ̀dọ̀ àwa àgbà náà ni, ẹ́, bí a ṣe ń bọ̀wọ̀ fún ẹni kejì, bí a ṣe ń bọ̀wọ̀ fún ẹlẹgbẹ́ wa, bí a ṣe ń kí èèyàn ní ilẹ̀ káàárọ̀ òjìí rẹ̀, àti bí a ṣe ń tún inú ilé ṣe. Oye ki ọmọdé ki o mo bi ase n tunu ile se. Ó yẹ kí ọmọdé kó lè gba ilẹ̀ inú ilé, kó lè fọ bọ, kó lè fọ aṣọ kóun náá túnra mú. Ẹ̀, àwọn àpẹẹrẹ rere tí ọmọdé ń kọ́ ní, tí ó yẹ kí wọ́n kọ́ ní ọ̀dọ̀ wa, òun nìyẹn. Ẹ́ẹ̀, àpẹẹrẹ búburú kì í ṣe nǹkan tí ó yẹ kí ọmọdé kó lọ́dọ̀ wa. Kò da kí èèyàn fi àpẹẹrẹ búburú. Àwọn àpẹẹrẹ búburú náà ni kèèyàn máa wùwà ìka, kèèyàn máa bú ọmọ ẹni kejì tàbí kí èèyàn máa ṣépè, kèèyàn máa sọ nǹkan tí kò da sí ọmọ ẹni kejì. Àwọn yẹn ni àpẹẹrẹ búburú, kò dẹ yẹ kí ọmọdé kí wọ́n kọ́ ìyẹn ní ọ̀dọ̀ wa. So bí a ṣe gbọ́dọ̀ kọ́ wọn náà ni i pé, a gbúdọ̀ máa fi ojú wọn sí gbogbo nǹkan tí ó bá yẹ kan mọ̀ láti ba ewé wọn. Gbogbo nǹkan tó bá yẹ kí ọmọdé kó mọ̀ pátà, òun ni a gbúdọ̀ ti fi kọ́ wọn. A gbúdọ̀ jẹ́ ká wọn náà máa gbìyànjú rẹ̀ láti kékeré, kí wọ́n mọ̀ àpẹẹrẹ rere, kí wọ́n mọ̀ àpẹẹrẹ búburú, kí wọ́n mọ ìyàtọ̀ nínú rẹ̀. Torí tí wọ́n ò bá mọ ìyàtọ̀ nínú rẹ̀, kí wọ́n má lọ fi ṣí ìwà wù ní ìgboro. Káwọn yẹ̀n máa wa ma wo wíé, "irú àwọn ọmọ wo ni àwọn eleyi yìí?" So àpẹẹrẹ rere, òun ló yẹ kí ọmọdé kí wọ́n kọ́ ní àti ọ̀dọ̀ wa. Àpẹẹrẹ rere ló yẹ kan kọ́ látọ̀dọ̀ wa.

Eh, sọ fún wa nípa àtúnṣe ọkọ̀ àti alùpùpù. Eh, àtúnṣe ọkọ̀, ó jẹ́ ǹkan pàtàkì tí èèyàn ní láti ṣe ní ara ọkọ̀. Ohun tó dẹ̀ máa ń mú àtúnṣe wa náà ni pé tí ọkọ̀ tàbí alùpùpù tó bá ti ní ìdíwọ́, tí ó ti ní nǹkan tí àwọn eléèbò ń pè ní fault tó bá ti kọ ṣẹ, eh, ìyẹn ni ó máa fà tí a fi máa lọ tún ọkọ̀ náà ṣe àti alùpùpù. Ọdọ ẹni tí a ti máa tún ṣe náà ni ọdọ ẹ ni àwọn tó ń tún ṣe tí eléyinbò ń pè ní mechanic. Ẹhẹn, àwọn yẹn ní wọn máa ń tún ọkọ ṣe. Àwọn nǹkan tí a dẹ̀ máa ń tún ṣe lára ọkọ̀, a lè tún eh, nǹkan ṣe lára engine ọkọ̀, a dẹ̀ lè tún nǹkan ṣe náà ní ara body ọkọ̀ tí a bá fi gbá, a gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ tún ṣe. Tó bá dẹ̀ pé engine náà ni, a gbé lọ sí mechanic. Ẹni tí o ń wa òun náà ló ní láti máa ṣakiyesi gbogbo àwọn nkán wọ̀nyí yálà ọkọ̀ àti alùpùpù, torí tí èèyàn kò bá ṣàkiyésí rẹ̀, ó lè-- àwọn ọkọ̀ náà àti alùpùpù náà, wọ́n lè kọ ṣẹ́ tí wọ́n ò dẹ̀ ní ṣe iṣẹ́ dáradára bí ó ṣe yẹ kí wọ́n ṣe. So eléyìí ó ṣe koko fún ẹni tí ó bá ń wa mọ́tò àti alùpùpù láti máa fọ̀kà sí nǹkan tí wọ́n ṣe. So àtúnṣe ọkọ̀ dẹ̀ da, ó tún máa jẹ́ kí ọkọ̀ yẹn kí ó ṣiṣẹ́ dáadáa ju bó ṣe yẹ lọ. A jẹ́ kí ẹ̀mí ọkọ̀ àti alùpùpù náà, a jẹ́ kí ẹ̀mí wọn kí ó le gun dáadáa tí èèyàn fi máa rì lo láìsí ìyọnu.

Eh, kí n sọ fún wa nípa ọjà ńlá tí mo ti lọ. Eh, ọjà ńlá tí mo ti lọ, òun na ni ọjà àgbáyé. Ẹ̀hẹ́n, World Market. Ó ni ọjà tí mo ti lọ rí. Ọjà yẹn náá wáyé ní ìlú Èkó, torí wọ́n máa ń ṣe é ní ẹẹkan tàbí ẹẹmejì ní ọdún. Ọjà náà máa ń fàyè gba kí èèyàn rí nǹkan rà ní ọ̀pọ̀. Ẹ̀yàn máa rí nǹkan rà ní ìdíwọ́ tí kò ní wọ́n jù rárá. Àwọn nǹkan tí wọ́n dé ń tà ní ibẹ̀, oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà níbi ọjà náà. Wọn ta oúnjẹ jíjẹ ni ọjà náà wọ́n ta nǹkan mimu ni ọjà náà, wọ́n ta nǹkan aṣọ wiwo tí ènìyàn maa n wò, wọ́n ta nii ìbẹ̀. Wọ́n ń tà èròjà àwọn ohun ìkọ́lé, wọ́n ń tà àwọn èròjà mọ́tò, wọ́n ń tà ní ọjà náà. Wọ́n dé ń tà àwọn oríṣiríṣi nǹkan, ò ní wọ́n tà níbi ọjà náà. Ọjọ́ tí wọ́n na ọjà náà, ó jẹ́ ọjọ́ Satide. Ó jẹ́ ọjọ́ tí àwọn èèyàn máa ráyè láti lọ na ọjà. Èrò dẹ́ pọ̀ gan ní ọjà yẹn tó jẹ́ pé tí èèyàn ò bá ṣọ́ra, ó lè, ó lè, ó lè sọ nǹkan nu tàbí kí wọ́n ti ṣubú. Eh, ó lè sọnù. Àwọn tí wọ́n wá, àwọn oríṣiríṣi èèyàn náà ni wọ́n wá torí gbogbo èèyàn ló máa fẹ́ rí pa wọn lọ ànfàní ọjọ́ yẹn láti fi ra nǹkan. Wọ́n dé máa ń ta àwọn ẹ̀rọ oníná, àwọn ohun tí a pè ní electroniksi bíi telefisan, àwọn ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀, handset. Wọ́n ń tà àwọn ẹ̀yẹn náà níbẹ̀. So ìyẹn mú kí àwọn èèyàn kí wọ́n wá sí ibẹ̀. Ọjà yẹn dé tóbi kí ọdún yìí tí ó tó parí, wọ́n tún máa ṣe iru ọjà yẹn lẹ́ẹ̀kan sí, tí ó tún máa fáwọn èèyàn ní ànfàní láti rí nǹkan rà ní ọ̀pọ̀. Eh, so ọjà tí ńlá tí mo ti lọ rí, ó wà ní Èkó tí a pè ní World Market.

Kí ni mo máa ń se níì àsálẹ́? Ohun tí mo máa ń se ní àsálẹ́ ó pọ̀ gan-an, ó pọ̀ gidi gan-an, torí àsálẹ́ jẹ́ àsìkò tíì èèyàn máa dé láti ibiṣẹ́, tí èèyàn dẹ máa ní láti sinmi, láti jẹun àti láti sùn. Tí mo bá ti dé ní àti ibiṣẹ́ ọjọ́, tí mo bá ti dé ilé, tí mo bá ti kọ́kọ́ dé ilé, màá kọ́kọ́ rí pé mo sinmi, ti mo ba ti sinmi tan ni ìrọ̀lẹ́, ile ti maa maa su, maa de ri pe mo gbìyànjú láti wa nǹkan tíì mo máa jẹ, tí mo bá ti wá nǹkan tí mo máa jẹ, àwọn-- màá gbe lé iná, á máa jinná lọ. Àwọn iṣẹ́ tí mi ò rántí láti ṣe ní àárọ̀ tàbí tí mi ò ráyè láti ṣe ki o to di pé mo lọ sí ibiṣẹ́ ní àsálẹ́ náà ni màá rí pé mo gbìyànjú láti ṣe gbogbo ẹ̀ kí ó maá tó di àárọ̀ ọjọ́ kejì. Tí mo bá ti wá ṣe gbogbo àwọn iyẹn tán, tí mo ti ṣẹ́ tán tó ń jẹ bá ti jinná, màá jẹun. Tí mo bá ti jẹun tán, màá wá lọ wẹ̀ ní balùwẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá wá ṣe, màá gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ díẹ̀ láti fi lè gbára dì fún ìjẹ- iṣẹ́ ọjọ́ kejì. Gbogbo iyẹn ni màá ṣe lálẹ́, màá wo àwọn iṣẹ́ tí mo ṣe ní ọjọ́, màá dẹ̀ wò àwọn èyí tí màá ṣe ní ọjọ́ kejì. Tí mo bá ti wá ṣe iyẹn tán, màá lọ wẹ̀, tí mo bá ti wẹ̀ tán, màá sinmi. Tíì mo bá ti n sinmi náà, mo tún lé màá forí ro àwọn nǹkan tí màá ṣe tàbí kí n sì ẹ̀rọ mọ̀hunmáwòrán tẹlifísàn láti máa fi wo nǹkan tó bá n lọ. Tí ó bá dẹ̀ ti sí iná, màá bọ́ síta, màá gbátẹ́gùn, màá tan ẹ̀rọ rédíò, àsọ̀rọ̀ máa gbésì láti máa fi gbọ́ ìròyìn, láti gbọ́ bí ó ṣe ń lọ. Tí mo bá ti wá ṣe àwọn iyẹn tán, mó wá lé rin jáde láti lọ ra àwọn nǹkan, tí mo bá dẹ̀ ti ṣe iyẹn tán náà, màá wọlé padà tí màá dẹ̀ sùn. Tó ìyẹn ni àwọn nǹkan tí mo máa ń ṣe ní àsálẹ́.

Ẹhn, kín ṣàlàyé bí ilé mi, ilé rẹ ṣe ń rùn nígbà tí a bá ń ṣe oúnjẹ. Ẹ tí a bá ń ṣe oúnjẹ ní inú ilé mi, òórùn oúnjẹ tí mò ń sè, òun náà ni ó máa gba inú ilé mi kan, tí ó máa gba gbogbo àyíká tí oúnjẹ náà máa máa rùn. Òórùn oúnjẹ tí mò ń sè náà ni tó bá jẹ́ pé ọbẹ̀ ni mò ń sè, òórùn ọbẹ̀ tí mò ń sè, òun náà ni ó máa gba inú ilé kan. Ṣùgbọ́n tó bá jẹ́ ìrẹsì, jollof rice ni mò ń sè, òórùn rẹ̀ náà ló máa gba inú ilé kan. Tó bá jẹ́ pé àsáró náà ni mò ń sè, òórùn rẹ̀ náà ni ó máa gba inú ilé kan. Ìgbà tí mo bá ń sè, gbogbo ìgbà tí mo bá ń dáná ní ilé náà ni, mo máa ń dáná ní àárọ̀. Mo máa ń dáná ní àárọ̀ tí màá ti fẹ́ lọ sí ibi iṣẹ́, àbí tí mi ò bá lọ sí ibi iṣẹ́, mo dẹ̀ máa ń dáná náà ní ọ̀sán. Ẹ̀ẹ̀kọkan ní ọ̀sán tí bí tó bá jẹ́ bí àwọn ọ̀sẹ̀ ìtìmi Saturday tí kò sí ibi iṣẹ́, tó bá dẹ̀ tún di, alẹ́ náà, mo máa ń da iná. Tí mo bá ti ń dáná yen, tóorun rẹ̀ báa ti gba inú ilé gbogbo àwọn ará àdúgbò ló máa ma wo wipé, "àh! Taani ẹni tó ń dáná yìí pé òórùn ọbẹ̀ yìí o ń rùn dáadáa o." bí òórùn oúnjẹ mi ṣe máa ń rùn níle niyen. Ohun tí ó wá, tí ó rán mi létí ni pé, àwọn oúnjẹ tí mò ń se ó dára, torí mo rántí ọjọ́ kan tí mo kọ́ ẹ̀kọ́ nípa bí wón ṣe ń dáná sí, bí wón tún ṣe ń se oúnjẹ sí ní ọ̀nà mẹ́ta tí ó mọ fidùn dáadáa. Tí èmi náà wá délé tí mo mú lọ, mo rántí pé àwọn kankan, abálégbè mi tí wọ́n máa ń kan lẹ̀kùn tí wọ́n sọ fún mi pé, "à, àwọn fẹ́ràn òórùn oúnjẹ táwọn gbó yi wipé kí èmi náà kọ́ wọn bí wón ṣe ń ṣe." Awon àlejò ti mo ni náà ti mo fún ni ouje náà je, gbogbo won ni won gbe oriyin wípé ah! Ouje ti e se yi o, oun run daada oo bẹ̀ náà dẹ̀ ni ó fún eeyàn ní aadùn tó da ní ẹnu. Bí ile mi ṣe ń rùn nígbà tí mo bá ń ṣe oúnjẹ nìyẹn, ó máa ń rùn dáadáa, dáadáa.

Ṣé mo máa ṣe àtúńló nǹkan? À bá è ní, mo máa ṣe àtúńló nǹkan o. Mo máa ṣe àtúńló nǹkan tí mo bá rí pé ìdí ré ìdí tí mo fi ra nǹkan, gbogbo n tí mo bá ń lò náà ni pé kí ń lè máa rí lò. Torí tó bá jẹ́ pé nǹkan tí mo máa lò lẹ́ẹ̀kan tí ó máa bàjẹ́ ni, mi ò ní fẹ́ láti yọ ra mi lẹ́nu láti rà. Àmọ́ gbogbo àwọn nǹkan tí mo bá rà, ó gbọdọ̀ jẹ́ àwọn nǹkan tí mo tún lè, tí mo lè, tí mo lè tún lò. Iyẹ́n mú mi láti máa ṣe àtúńló nǹkan. Gbogbo àwọn nǹkan tí mo dẹ́ń ń lò tí mo bá ti rí pé mo ti lò tán, mo ní láti tọ́jú rẹ̀. Torí tí mi o bá tọ́jú rẹ̀, kò ní, kò ní, kò ní, kò ní se ló, ó dé lè bàjẹ́. Torí, torí náà ni o fi máa ń jẹ́ pé tí mo bá ti lò nǹkan tí mo bá ti lò tán, mo máa tọ́jú rẹ̀. Tó bá jẹ́ nǹkan tó yẹ́ kí ń fọ, kí ń fi pamọ́ dáadáa, màá fọ. Bírú aṣọ mi, màá fọ. To ba je pe àwọn ohun èlò irinṣẹ́, màá fọ. Torí tí a o bá fọ, tí a bá tọ́jú rẹ̀, tó bá di ìgbà mi tí a fẹ́ lò ó, ó lè bàjẹ́. Tó bá jẹ́ àwọn ẹran irinṣẹ́ irin ni, tí a bá fọ, ó kan máa tètè dógun tí èèyàn ò ní rí lò mọ́ dáadáa. Tí èèyàn ò ní rí lò mọ́ dáadáa. Iyẹ́n máa ń jẹ́ kí n lò àtúńló nǹkan. Torí bí eyan bá ṣe lò nǹkan e, náà ni á ṣe rí lò sí, bí ẹ náà la dé ṣe pẹ́ sí.

Báwo ni mo ṣe ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó, bí mo ṣe máa ń tọ́jú wọn náà ni pé tí ó bá ti dé ọwọ́ mi ní ìwé, kí n kọ kọ so nípa ìwé, tí ìwé bá ti dọ̀wọ́ mi, màá rí pé mo tọ́jú ẹ́ pamọ́ dáadáa. Màá fi sí ibi tí nǹkan kan ò tí ní ṣe, torí tí eeyan bá n lò ìwé tí o bá tọ́jú ẹ dáadáa, tí omi bá lọ dà sí i, ó lè bàjẹ́. Ara àwọn nǹkan tí ó lè ba ìwé jẹ́ niyẹn. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ ìwé-ẹ̀rí àti ti owó, e yẹn náà ó lè bàjẹ́. A tọ́jú wọn pamọ́ sí ibi tí ǹkan kan ò tí ní ṣe, ibi tí àwọn kòkòrò táwọn eku tí wọ́n ò tí ní dé bẹ̀ láti jẹ́, kí wọ́n má bàa bàjẹ́. Ko niye ìgbà ti won ma n tọ́jú won náà ìgbà tí mo bá ti rántí, tí mo bá ti rántí, bó bá ṣe ń dé sí mi lọ́wọ́, òun náà ni mo máa ń tọ́jú wọn. Bi mo de se n wa won, to ba ti de si mi lowo náà ni mo se n tọ́jú re pamọ́ torí tí n ba fẹ́ lò ó, màá le tètè mọ ibi tí mo fi sí i, tí màá dẹ̀ le è lọ mú níbi bẹ̀. Bí mo ṣe ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó ni yen.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ẹ̀. Ìgbà tí mo máa ra epo fún ọkọ̀ mi, kò sí ìgbà tí kì í sọ bẹ́ẹ̀ pé, kò sí ìgbà tí mìí lè ra epo fún ọ́, sí ọkọ̀ mi. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa n jẹ́ ní bí ọwọ́ àárò, tí mo bá ti rí pé mò ń jáde, tí mo ní ibi tí mo fẹ lọ, mo máa ri pé mo máa ra epo epo tí mo dẹ̀ máa ra, màá rí pé ó gbọdọ̀ jẹ́ epo tí ó lè gbé mi dé ibi tí mò ń lọ, tòní kò, tí ó dẹ̀ gbé mi padà sí ilé. Torí kò ní dára kí n ra epo kékeré sínú mọ́tò, kí n wáá á gbé rin ìrìnàjò kí epo wá lọ tán. Ó máa ba ọkọ̀ jẹ́. Ó dẹ̀ jẹ́ nǹkan tí kò dáná. Ìyẹn máa ń mú mi ra epo sínú ọkọ̀ mi. Ní àárọ̀ tó bá dẹ́ jẹ́ pé mi ò jáde ní àárọ̀, tó bá jẹ pé ọ̀sán náà ni mò ń jáde, màá sàá kọ́kọ́ rí pé epo wà nínú ọkọ̀ mi. Tí epo bá ti wà nínú ọkọ̀ mi, ọkàn mi á balẹ̀ kó sí ibi tí mo fẹ́ lọ tí mi ò ní lè lọ, kó sí ibi tí mo fẹ́ lọ tí mi ò ní lè lọ. Tó bá dẹ́ jẹ́ pé alẹ́ náà ni, àmọ́ màá sáà rí pé epo ti wà nínú ọkọ̀ mi. Epo yẹn áá le gbémi di ìgbà mìíràn tí mi tí mo bá fẹ́ jáde kòní jẹ́ pé mo wáa tún gbé ọkọ̀ délé tí epo tún máa wá tán nínú ọkọ̀. So, gbogbo ìgbà ni mo máa ń ra epo sí ọkọ̀ mi tí mo bá ti fẹ́ jáde. Páàpáà jùlọ ní àárọ̀, ẹ́ àwọn ìgbà yẹn ni mo sábà máa ń ra epo sínú ọkọ̀ mi.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa fáìlì mi pamọ́ o. Mo máa ń pamọ́ dáadáa. Ni gbogbo ìgbà tí mo bá ti mu báyìí tí màá dẹ̀ ti fẹ́ dà pàdà síbẹ̀ náà, mo máa rí pé mo pa fáìlì mi mọ́ dáadáa. Mo ti ni ibi ti mo se fún àwọn fáìlì mi láti paa mo oo. Ibẹ̀ ni mo máa ń pa fáìlì mi pamọ́ sí torí tí mi o bá tọ́jú fáìlì mi, àwọn aburú lè ṣẹlẹ̀ sí i. Bíi kí omi dà sí i, tí omi bá sì sì dà sí i, tí omi bá si ti dà sí fáìlì, ó máa ba fáìlì jẹ. Ìyẹn ló mú mi kí n ní àwọn ibi tí mo máa ń kó fáìlì sí. Màá kó fáìlì mi pamọ́, màá to sínú ara wọn, màá fi sínú àwọn fáìlì nilá tó jẹ́ bí ọ̀rá, ẹ́, màá wa to pamọ́ síbẹ̀. Ìyẹn tún má n jẹ́ kí ó rọrùn fún mi ní ìgbà míì, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì tí mo bá ní nǹkan tí mo fẹ́ ṣe ní orí fáìlì mi, ó má jẹ́ kó rọrùn fún mi láti mú. Mio ó ní tún sẹsẹ̀ máa se wahàlá láti wá fáìlì yẹn pamọ́. So ìyẹn ló mú kí, mú mi láti máa pa fáìlì mi mọ́ dáadáa. Ibi tí mo dẹ̀ máa ń pa fáìlì mi pamọ́ sí náà ni, ibi tí eléyìíbo ń pè ní shelf. Ibẹ̀ ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ sí.

Ṣé o máa ń wọ fìlà? À, bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà. Mo máa ń wọ fìlà. Fìlà jẹ́ àwọn ohun èlò ara tí èèyàn máa ń dé sí orí. Ẹ̀, òun ni fìlà jẹ́. Fìlà dẹ̀ ní ilẹ̀ káàro ìjire Yorùbá máa ń bí i fìlà jẹ́ ohun tó jẹ́ pé tí a bá tíì dé, ìmúra wa kò tíì pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Tò tí a bá lọ sí òde tàbí tí a bá níbi ìnáwó àbí àṣeyẹ tí à ń lọ, a máa ń dé fìlà torí fìlà tún máa ń bu ẹwà kún ìmúra ènìyàn. A dẹ̀ ní oríṣiríṣi fìlà ní ilẹ̀ Yorùbá wa. A ní àwọn oríṣiríṣi fìlà ní ilẹ̀ Yorùbá wa. A dẹ̀ ní fìlà náà ní titi àwọn elébo ti English. Àwọn fìlà tí a ní ní titi ilẹ̀ Yorùbá wa, òun náà ni a ní fìlà abiti ajá. Ẹ̀, a ní fìlà abeti ajá, a ní fìlà gogoro, àwọn èyí tò máa ń ga sókè yẹn. A dẹ̀ ní fìlà bentigo. Ẹ̀, à ní àwọn fìlà tí a ní nílẹ̀ wa. A dẹ ní titi eléyìí bo, a ní ìta pé ní face cap. Tò, ẹ̀, àwọn yẹn wọ́n máa ń dé lọ sí, ẹ, bóyá má lò ní ibi iṣẹ́. Boyà ara àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ò, wọ́n máa ń fi fìlà ó máa tún máa bu àṣírí òrùn tí ò ní jẹ́ kí òrùn kí ó pà yàn dáadáa. Àmọ́ ní ti ilẹ̀ káàro ìjire wa ni bí i àǹfìlà wà lára àwọn oge ta fi ń so ge. Tò ẹ pá àwọn yẹn gbá pé tí èèyàn bá múra tí ọmọkùnrin bá sì dé fìlà, ẹ, ìmúra rẹ̀ ò tí ì pé. Ìyẹn ló máa ń mú kí èmi náà nífẹ̀ẹ́ sí láti máa wọ fìlà. Hmm, mo máa ń wọ fìlà dáadáa tí màá ti lóde tí mo lọ, èmi náà máa ń wọ fìlà.

Ehn, ṣe àlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ tí o mọ̀. Ehn, bí ènìyàn ṣe ń kọ́ iṣẹ́ tí mo mọ̀. Ó pé-- ní oríṣiríṣi. Ó depend lórí ibi tí ènìyàn bá ti fẹ́ kọ́. Ti eniyen ti fe ko iṣẹ́ ti mo mo o de tun depend lórí bi eniyen ba se ni opolo láti tètè fi gbe iṣẹ́ náà tí ènìyàn bá máa fi tètè mọ̀. Torí iṣẹ́ tí mo kọ́, tí mo mọ̀, ó jẹ́ iṣẹ́ tí ó gba ọpọlọ, tí èèyàn ò bá farabalẹ̀, tí èèyàn ò bá ní sùúrù, èèyàn lè mó le ráyè kọ. O-- ibi tí wọ́n tán ti bẹ̀rẹ̀, oun náà ni pé ni ó lọ sí ọ̀dọ̀ iru ẹni tí ó mọ iṣẹ́ náà. Hmm, a lọ sí ọ̀dọ̀ ẹni tí ó mọ iṣẹ́ náà, tóun náà a lọ wá irin iṣẹ́, tóun náà a dẹ̀ jókòó síbẹ̀ tí a fojú síi, tí a máa wo bí wọ́n ṣe ń ṣe. Ibi tí kò bá ye, o má-- oun nà máa ma béèrè ìbéèrè. A dẹ̀ máa fojú sí bí wọ́n ṣe ń ṣe. Òye ìgbà tí ó máa ń gbà, oun mo sọ pé ó, ó farapẹ́ bí oni toun bá ṣe tètè fọkàn bá iṣẹ́ náà lọ. Tí on toun ó bá fi ọkàn bá iṣẹ́ náà lọ, ó lè lo ọdún kan ní ibẹ̀ ko mái tíì mọ̀. Àmọ́ tó bá n fi ọkàn bá iṣẹ́ náà lọ, láàárín oṣù mẹ́ta, ó yẹ kí oun nà tí máa gbìyànjú, kóun náà tí mọ iṣẹ́ láti máa ṣe. Ehn, àmọ́ tó bá yẹ pé ẹni tí o fọkàn sí, ọdún kan lè lé ọ ki ko máa mọ iṣẹ́ yẹn ṣe dáadáa. Ohun tí ó nira jù níbi iṣẹ́ náà ni àwọn olùbárà tí iṣẹ́ i tètè tẹ́ lọ́rùn. Ehn, àwọn tí wọ́n ò lè ṣe kí wọ́n má n kùn ká má complain sí iṣẹ́ tètè tẹ́ lọ́rùn. Àwọn yen náà ni ohun tí ó nira jù níbí iṣẹ́ tí mo mọ̀ ṣe. Àmọ́ ẹni tó bá ti ní sùúrù tó ti mọ bá ṣe ń bá àwọn èèyàn lò, iṣẹ́ yẹn ò lè nira fún un láti kọ́. Ìrọ̀rùn ló máa jẹ́ fún un. Torí tó bá ti mọ̀, ó ti di tìtí ẹ náà nìyẹn. Torí iṣẹ́ tí mo mọ̀ ṣe òní, iṣẹ́ yẹn náà ni iṣẹ́ bí a ṣe ń gé irun. Ehn.

Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ mi ojoojúmọ́ ṣe ń lọ. Bí ọjọ́ mi ojoojúmọ́ ṣe ń lọ, àwọ máa bẹ̀rẹ̀ ní àárọ̀. Tí mo bá ti jí ní òwúrọ̀ tí mo jí, màá ṣe gbogbo nǹkan tí ó yẹ kí ènìyàn ṣe nínú ilé. Tí máa ti kọ kọ́ jí, màá gbàdúgbà. Tí màá ti wá ṣe tán, màá dìde, màá lọ fọ ẹnu mi. Màá tún inú ilé ṣe, màá gbá inú ilé, màá gbá àwọn idotí ó wà jáde, màá tún orí bẹ́ẹ̀dì tí mo ti jí, màá tún tẹ́, màá gbá ilẹ̀, màá fọ bọ, màá pọn omi sínú ilé. Tí mo bá ti wá ṣàwọn yẹn tán, màá múra láti lọ sí ibi iṣẹ́. Tí màá ti wá múra tán, màá jẹun. Tí màá ti jẹun tán, màá lọ sí ibi iṣẹ́. Tí bàá ti wá dé ibi iṣẹ́, àá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ òojọ́. Láti ibi iṣẹ́ náà, àti máa máa ṣe ohun tó bá yẹ ká ṣe. Àwọn síran ibi tó bá yẹ ká lọ, àwọn tó bá yẹ ká ṣe níbi iṣẹ́, gbogbo ẹ̀ ní a máa ṣe. Tó bá ti wá dé bí ọ̀sán, a máa gbaye níbi iṣẹ́ tí a máa lọ jẹ oúnjẹ ọ̀sán. Tí a bá ti lọ jẹ oúnjẹ ọ̀sán, a tún padà sí ẹnu ibi iṣẹ́. Tó bá ti wá di ìrọ̀lẹ́, a máa parí iṣẹ́. Tí a bá ti parí iṣẹ́, àwa máa padà lọ sí ilé. Bí àwọn ọjọ́ mi ṣe máa lọ lójoojúmọ́ nìyẹn. A bá ti padà sí ilé, àá tún lọ sinmi, àá dáná táa máa jẹ. Tí a ti dáná táa máa jẹ tán, à máa lọ máa wẹ̀. Tí mbàá ti wẹ̀ tán, màá sinmi, màá tẹ fóònù mi díẹ̀, màá wo eré orí ìtàgé lórí tẹlifíṣàn, ìyẹn tí iná bá wà. Tí kò bá dé tí sí iná, àá lọ síta, àá lọ gba tẹ́gùn, àá lọ bá àwọn ọ̀rẹ́ ṣeré. Àá lọ bá àwọn ọ̀rẹ́ ṣeré. Ìgbà míì dẹ́wàá tẹ́ pé kí lẹ́tò oṣù tí àyè bá yọ, àá lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ láti jẹ́ kí inú wa dùn, tàbí kí a gbéra wa jáde lọ sí òde láti lọ ṣe àwọn nǹkan kan. So bí ọjọ́ mi náà ṣe máa parí lójoojúmọ́. Tí mo bá ti ṣe ohun elé ti mo ṣe tán, àá lọ sí inú ilé, àá lọ sùn. Bí ọjọ́ mi ṣe máa parí nìyẹn. Àá padà lọ sùn. Kó tó dé pé a máa sùn náà, àá yẹnulẹ́wó, àá wò bí ojú ọjọ́ kejì náà ṣe máa rí. Moma tun inú ile se ma de tun gbàdúrà si ọlọ́run taa dupe lowo re fún dida to da wa si titi ojo na fi paari a de ma sun so bí ọjọ́ mi lójoojúmọ́ bo ṣe máa lọ ni yen tó bá dẹ̀ di ọjọ́ ìsinmi, àá lọ sí ilé ìjọsìn. Àá lọ yin Olúwa fún dídá tí ó dá wa sí. Bí ọjọ́ mi ṣe máa lọ nìyẹn.

Ṣé o máa ń pa owó pamọ́? Àh, bẹ́ẹ̀ ni o, mo máa ń pa owó pamọ́ dáadáa. Tí mo bá ti ṣiṣẹ́, tí mo gba owó. Yálà tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ tàbí tó bá jẹ́ oṣù, tí mo bá ti yọ àwọn èyí tí ó yẹ kí n yọ, tí mo bá ti ná èyítí o yẹ kín ná, tí mo bá ti ra oúnjẹ níbẹ̀, tí mo bá ti ṣe àwọn nǹkan tí màá tún ṣe, tí mo mó oúnjẹ tí mo san àwọn gbèsè tí mo jẹ, ẹ́, ohun tó kù fún mi tó yẹ kí n ṣe náà ni kí n fi owó pamọ́. Torí ó wà lára àwọn ẹ̀kọ́ tí wón kọ́ wi pé ó yẹ kí èèyàn kó ní owó nípa mọ́. Torí tí èèyàn bá fẹ́ ṣe nǹkan, èèyàn ó lè rí owó yẹn mú, tí èèyàn ó dẹ̀ lè rina láti lò fún àwọn nǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́wàá tó jẹ pé mo máa ń pa owó mi mọ́, màá pamọ́ sí inú kóló gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ní ayé ọjọ́ yẹn. Ma má yọ, tí baa ti baa ti fẹ yọ, ma yọ pamọ́, ma da sínú kóló to ba ti wa di òpin ọdún, tàbí ìdajì ọdún, ma wa fọ kóló yẹn náà, ma fi se àwọn ǹkan tó yẹ kín se. Àmọ́ nígbà tó ti di pé ayé ń lajú tí à ń ṣe, tí màá ti fowo yẹn sínú ilé tàbí tí màá ti fọ́ kóló yẹn tí mo kó owó yẹn tí mo fẹ́ kó, tí mo kó sínú rẹ̀ tí mo kó kúrò, màá lọ kí owó yẹn pamọ́ sí ilé ìpamọ́. Ilé ìfowópamọ́sí àwọn ẹlẹ́yìnbo ń pè ní báǹkì. Ẹ̀hẹn, ibẹ̀ náà ni mo tún máa ń pa owó mọ́. Torí owó mi ó tún, ó tún lè para mó dáadáa. Kò sí ǹkan kan tó máa se owó mi nínú ibi bẹ̀, nínú báǹkì. Eléyìí tó olóyìnbo ń pè ní secure. Ẹ̀hẹn, owó mi ó wà secure nínú báǹkì, tí kò sí olè àbí ẹnikẹ́ni tí ó lè dé bẹ̀. So, ìyẹn jẹ́ kí máa pa owó mi pamọ́ dáadáa. Ẹ̀hẹn tó bá pa owó, tí màá ti pa owó, ẹ̀hẹn tó bá ti tó àwọn nǹkan tí mo fẹ́ rà, bóyá mo fẹ́ fi san owó ilè àbí mo fẹ́ fi ra nǹkan, ẹ̀hẹn, màá wa lọ fi ra lẹ́yìn ígbà tí mo bá ti pa owó yẹn mọ́.

Báwo ni agbègbè mi ṣe yí padà láti ìgbà tí o ti kéré ẹ? Agbègbè mi ti yí padà gan an o, torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo ìgbà ní ayípadà tuntun, ayípadà ọ̀tún, tó ń dé bá agbègbè tí mo ń gbé. Bí àwọn ibi tí kò tíì sí ilé, wọ́n ti wá kọ́ àwọn ilé tí ó lárinrin, àwọn ilé tí ó dùn wò, wọ́n ti wá, tí wọ́n ti kọ sínú ilé kò sí igbó mọ́ ní àdúgbò mi. Àwọn ibi tí igbó wà kò pọ̀ tó bíi ti tẹ́lẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo ilẹ̀ tó wà ní àdúgbò mi ní agbègbè mi ni ilé ti wà báyìí. Àwọn tuntun tó wọ́n ń dé sí ibẹ̀ náà ni ilé. Ilé, wọn ti ń kọ́ ilé àwọn ilé tó lárinrin síbẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ti ṣe ojú ọ̀nà tí ó dára, tí wọ́n dà lọ́dà. Wọ́n ti ṣe sí àdúgbò. Wọ́n ti ṣe ojú àgbàrá sí ibi ibẹ̀. Àwọn ibi tí omi àgbàrá lè máa gbà, tí ó fi máa, tí omi ò fi ní máa yálé, wọ́n ti ṣe sí àdúgbò mi. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ti fi ohun àwọn amáyẹ́rọrùn sí àdúgbò mi bí i security. Àwọn olùṣọ́ tó ń ṣọ́ àdúgbò, gbogbo wọn yẹn ló ti wà ládùúgbò mi. Bẹ́ẹ̀ náà ni a ti ní àwọn ohun ẹ̀rọ iná, iná solar, ó ti wà ní àdúgbò mi wọ́n ti fi sí àwọn àdúgbò mi. Torí tó bá jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni, gbogbo àdúgbò wa ló máa ń ṣú òkùnkùn, tí kò bá ti sí, tí kò bá ti sí iná. Tó jẹ́ pé ẹ̀rù má máa ba àwọn èèyàn àtàwọn ọmọ kéékèèké ní àdúgbò. Àmọ́ ní ìsìn tí wọ́n ti fi iná, solar sí, ó tún ń jẹ́ kí àdúgbò kó dùn wò. Bẹ́ẹ̀ náà wọ́n ti bá wa ṣe omi ẹ̀rọ ìgbàlódé tó jẹ́ borehole. Wọn ti bá wa ṣe ìyẹn náà sí àdúgbò wa sì eléyìí tí ó ti jẹ́ kí omi pípọ́n. Ó ti jẹ́ kó rọrùn fún àwọn tí wọ́n ò ní omi ní ilé wọn. Gbogbo àwọn ayípadà yìí ló ti dé bá agbègbè mi sí ó tún jẹ́ kí agbègbè mi kí ó tún rẹwà. Àwọn ilé ìtajà ìgbàlódé, supermarket pẹ́ẹ́pẹ̀ẹ̀pẹ́ náà, àwọn náà ti wà ní àyíká mi sé ó ti mú kí gbogbo ẹ̀ rórùn. Bí i òwò ìgbàlódé ẹ̀ dẹ̀ ti dé bó ṣe rí lára mi. Ó jẹ́ kí inú tèmi gan-an tí mò ń gbé ní àdúgbò àti àwọn ará àdúgbò àti àwọn tí ó tún fẹ́ kó wá ó jẹ́ kí inú àwọn yẹn dùn. Ó tún ń jẹ́ kí àwọn yẹn tún nífẹ̀ẹ́ síi láti kó wá sí àdúgbò wa. So bí agbègbè mi ṣe yí padà láti ìgbà tí ó kéré nìyẹn. Tí mo kéré ó ti di ọ̀tún, ó ti dùn wò dáadáa, gbogbo ẹ̀ ti dára, ó ti lárinrin, ó dẹ̀ ti rẹwà.

Kí n ṣàlàyé ọ̀nà láti ilé rẹ̀ dé ọjà tí ó súmọ́, ọ̀nà láti ilé mi dé ọjà tí ó súmọ́ ilé mi, ohun náà ní ọjà ìgbónà. A des máa n ná ọjà yí ní gbogbo ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ Tuesday ohun ní, àma n ná, ni wọ́n máa ń ná ọjà yí. Ọjà náà kò jìnnà sí ilé mi rárárárá. Tí mo bá fẹ́ fi ẹsẹ̀ rìn, màá lo, mo lè lo, mi ò lè lo ju ogún ìṣẹ́jú lọ láti fi rìn dé bẹ̀ ìgbà míi mo lè máa lò tò íyen. Tí mo bá dẹ̀ lọ sọ́jà tí mo bá rí pé ó ti pẹ́ mi, mo máa, ìgbà mí wà tó jẹ pé mo lè gun ọ̀kadà, tí màá gbé ọ̀kadà lọ. Torí ọ̀nà yẹn jẹ́ ọ̀nà tí ó tẹ́ kì í ṣe ọ̀nà tí ó lọ kọ̀lọ̀kọ̀lọ̀. Tí mo bá dẹ̀ lọ sí ọjà náà, mo máa pàdé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn to jẹ pé àwọn náà máa ń bọ̀ tàbí tí àwọn náà máa ń nífẹ̀ẹ́ sí láti lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí wọ́n bá fẹ́ rà. So, ọ̀nà láti ile mi to de ọjà ti ó súnmọ́, ohun náà láti ọnà náà jẹ ọnà to toro. Orúkọ ọjà náà dè ní ọjà ìgbónà.

Ṣàlàyé aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì, ẹh, àwọn aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì, ọ̀nà ni àwọn aṣọ tí ó dà. Àwọn ọjọ́ pàtàkì tí Adé ń sọ yìí náà, ó lè jẹ́ ọjọ́ ìnáwó, ọjọ́ ìnáwó bíi ìnáwó ìgbéyàwó. Àwọn ọjọ́ tó máa ń jẹ́ ọjọ́ pàtàkì náà nìyẹn. Tàbí bóyá ọjọ́ ìbí, tàbí bóyá èèyàn ń ṣe ìkómọ, tàbí bóyá èèyàn n sí ilé, àbí tó jẹ́ pé èèyàn ṣe àjọyọ̀, ẹh, aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ náà, ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó dà, tí ó dùn tó, tó, tó ṣe dùn-ún rí mọ́yàn. Ẹhẹ́n, bí o ṣe ye ki orí nìyẹn. So ìgbà tí à ń wọ, oun náà ni ìgbà tí òde bá wà. Ìgbà tí ìgbéayẹyẹ bá wà láti lọ. Gẹ́gẹ́ bí mo ti dárúkọ tẹ́lẹ̀ síwájú pé, àwọn ibi tí à wọ̀ aṣọ yẹn náà lọ wí, àwọn ibi ìnáwó, àwọn ibi ìsílé, ìkómọ, ìgbéyàwó, graduation, ẹh, àwọn ibi tí, ní aṣọ tí à wọ̀ ní ọjọ́ pàtàkì nìyẹn. So ìbí tó ti wà náà ni pé, a lọ sí ọjà, a rà aṣọ yẹn. Ti a bá ti rà, a gbé fún télọ̀ tó máa rán. Tó bá dé já àwọn aṣọ ì tí wọ́n ti rán síbẹ̀ náà ni, a lọ sí ọjà, a wò èyí tí ó bá máa wọ ara wa dáadáa, tí ó ní sí ìṣòro, tí ó ní ti pé ó máa fún. Ẹhẹ́n, tí Adé máa mú wálé tí a máa wọ̀. Àwọn aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì náà ni Adé ní àwọn oríṣiríṣi aṣọ bíi aṣọ ankara, a ní aṣọ lace, a ní aṣọ Kampala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì òní wọn yẹn.

Ṣàlàyé fún ọmọdé bí ó ṣe lè so okùn bàtà. Tí mo bá fẹ́ ṣàlàyé fún ọmọdé bí ó ṣe lè so okùn bàtà, mo lè sọ fún wípé kí ó kọ́kọ́ wọ bàtà náà sí ẹsẹ̀ kí ó wá soó. Tàbí kí ó ti fi okùn sí bàtà yẹn náà bọ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló wà tó jẹ́ pé tí ọmọdé bá fẹ́ fi okùn sí bàtà, a ti kọ́kọ́ ti ẹsẹ̀ bọ̀ bàtà yẹn ná. Ẹ̀hẹn, a wá ti àwọn okùn yẹn bọ, àwọn ibi tí ó yẹ kó tìí bọ̀ ní ara bàtà. Tó bá ti tìí bọ̀ ibi tó yẹ kí ó tìí bọ̀ ní ara bàtà, ẹ̀hẹn, a wá soó wá sí gbèdéke ibi tí ó fẹ́ jẹ́ kó fún òundé. Torí tí ó bá ti lọ so okùn, pa ara mọ́ ara rẹ̀ lẹ́sẹ̀ ju, ó máa ma jẹ́ kí ẹsẹ̀ ma máa táa. But tókùn bá tún lè jù, ó lè jẹ́ kí bàtà bàjẹ́. Tókùn bá dẹ̀ tún le jù, ó tún lè lọ já. So a rọra so ní ìwọ̀nba tí ẹsẹ̀ rẹ ò fi ní fún jù nínú bàtà. Ọ̀rọ̀ tí mò ń ló náà ni, a kọ àwọn ibi tí ó máa gbé okùn yẹn gbà tí ó fi máa di nǹkan síso. Tó bá dẹ̀ soó, a sọ fún pé kó soó ní ìso tó jẹ́ pé tí ó bá fẹ́ tu, a rọrùn fún un ní a tí tú. A rọrùn fún un láti tú. Ohun tí ó nira ńbẹ̀ náà ni tó bá ti lọ dèé pa bí, tó bá lọ dé pa ní ọ̀nà tí ò yẹ kó dèé pa, a ṣòro fún un láti tú. So bí mo ṣe le ṣàlàyé fún ọmọdé láti sokùn bàtà náà ni, a ní kó wọ ṣẹ́ṣẹ́, kó dẹ̀ ti àwọn okùn yẹn bọ̀ ibi tí ó yẹ kó tìí bọ̀, kó dẹ̀ soó ní ìso tí ó máa ṣe tú padà.

Ehn, lérò tèmi, kí ni a ń pè ni sùúrù? Ah, sùúrù túmọ̀ sí ní ìwọ̀nba ọpọlọ tèmi. Sùúrù ni àwọn ìgbà tí wọ́n máa mú inú bí'yàn, tí ó yẹ kéèyàn sọ̀rọ̀ téèyàn ò ní sọ̀rọ̀. Ehn, mo dẹ̀ lé pe sùúrù ni àwọn ọ̀pọ ìgbà tí èèyàn máa dá nǹkan tó yẹ kó ṣe ní ìkánjú tó máa dáa dúró díẹ̀. Ara àwọn nǹkan tí mo le pè ní sùúrù nìyẹn. Tó bá jẹ́ pé wọ́n ń fà wàhálà, tí àwọn méjì ń fà wàhálà, ẹni tí ó bá dákẹ́ tí kò fà wàhálà, òun la le sọ pé ó ní sùúrù. Ìgbà tí à ń lo sùúrù, a lè lo sùúrù ní ọ̀nàkọnà. Kò sì ibi tí a ti lè lo sùúrù tí ọ̀nà bá, tí wàhálà bá ṣẹlẹ̀, tí ìjà bá wáyé, a máa ń lo sùúrù láti fi yanjú ẹ̀. Tí èèyàn bá ń rìn, térò bá pọ̀ ní ojú ọ̀nà, a lè lo sùúrù láti ṣe kí ìkọlù má baà wáyé. Tí àwọn èèyàn bá, téèyàn bá ń ṣiṣẹ́ náà, a máa ń lo sùúrù náà láti fi ṣiṣẹ́ náà torí sùúrù náà ló lè yanjú iṣẹ́ téèyàn bá ń ṣe. Téèyàn ò bá ṣe sùúrù, iṣẹ́ náà lè má lójú. Olóòọdú, ẹni tí a ti kọ sùúrù náà, sùúrù wà lára àwọn ìwà ọ̀dọ̀ àwọn àgbà wa. Náà la ti kọ sùúrù wà lára àwọn ìwà tí ó yẹ kí ọmọ ènìyàn kí ó ní. Sùúrù dẹ̀ ti ràn mí lọ́wọ́ lọ ní, ó ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé mo fẹ́ ṣe nǹkan tí mò wò wípé jẹ́ kí n sáré ṣeé àmọ́ pẹ̀lú sùúrù tí mo ní, ó ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ yẹn pẹ̀lú ìrọ̀rùn tí mò dẹ̀ deliver rẹ̀ dáadáa tí àwọn èèyàn náà dẹ̀ rí tán wòó wípé iṣẹ́ tí mò ṣe ó dára. So, àwọn nǹkan tí a ń pè ní sùúrù nìyẹn. Sùúrù jẹ́ àwọn ohun ẹ̀ṣọ́ àwọn àlùmọ́ọ́nì ara tí ó yẹ kéèyàn ní. Torí ẹni tí ò bá ní sùúrù, áá kàn máa ṣe nǹkan jàù jàù, bó bá ṣe wùú, bó bá àti bó bá ṣe rí.

Báwo ni mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, bí mo ṣe máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti jí ní àárọ̀ tí mo fọnu, tí mo ṣe gbogbo nǹkan tí ó yẹ kí ń ṣe tán, tí mo ti fọnú, tí mo ti jẹun, màá fi ẹsẹ̀ rìn. Tí mo bá rí pé ibi tí mò ń lọ, tí mo bá rí pé kò tíi pẹ́, wipé àǹfààní wà fún mi láti fẹsẹ̀ rìn díẹ̀, màá fi ẹsẹ̀ rìn. Tí mo bá dẹ̀rí pé mo ti pẹ́, kìí ṣe gbogbó e náà ni mo máa fẹsẹ̀ rìn, àmọ́ àwọn ibi tí mo rí pé mo lè fẹsẹ̀ rìn, màá fẹsẹ̀ rìn díẹ̀ títí tí màá fi dé ibi tí màá ti rí ọ̀kadà tàbí mọ́tò tí ó máa gbé mi dé ibi iṣẹ́. Bí mo ṣe máa ń rin ìrìn àjò mi lárọ̀ niyẹn máa fẹsẹ̀ rìn àwọn ibi tí mo le rìn. So àwọn ibi tí ó ti sí mọ́tò, tí mo bá ti dé àwọn ibi park ibi tí mọ́tò wà, màá gbé ọ̀kadà tàbí kí n wo mọ́tò. Bi mo se máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ niyẹn.